Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ dáadáa pàtàkì jùlọ nígbà tí mi ò bá fẹ́ kí ẹnikẹ́ni kó wà láàá mi. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ lórí ẹ̀rọ ìbárẹni sọ̀rọ̀ mi, mo sì máa gbádùn rẹ̀ púpọ̀ púpọ̀ nítorí wí pé ó máa fún mi ní, ó máa fún mi ní ìfọ̀kàbàlẹ̀ lọ́pọ̀lọpọ̀.